Ọpọ ìdojúkọ ni èmi ní ní ibi iṣẹ́ mi o. Ní ibi iṣẹ́ mi, wọn ò fún wa ní oúnjẹ. Ní ibi iṣẹ́ mi, wọn ò sanwó tó tó. Nibi iṣẹ́ mi, iṣẹ́ ọgbà omi púpọ̀.

Nígbà tí òjò bá ń rọ̀, èmi a máa wo bí òjò ṣe ń rọ̀, màá sì máa, inú mi a sì máa dùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí pé òjò jẹ́ iṣẹ́ Ọlọ́run. So mo nífẹ̀ẹ́ tí òjò bá ń rọ̀, ìgbà mí máa bọ́ sínú òjò láti wẹ̀.

Ní ìgbà tí epo mi bá ti gbẹ nínú ọkọ̀ mi, màá n ra epo. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo màá n ra epo sílẹ̀ o nítorí àwọn ǹkan tí mi ò lérò le ṣẹlẹ̀. Mo máa ń ra epo sí ọkọ̀ nígbàtí ọkọ mi, epo ọkọ̀ mi bá gbẹ.

Ní àwọn ìgbà míràn èmi lè bínú tí n bá wà nínú ọkọ̀ o. Tí awakọ̀ bá n ṣe sége sége, màá bínú sí awakọ̀. Torínà ní ẹ̀ẹ̀kọ̀kan, màá bínú tí n bá wà nínú ọkọ̀.

À, èmi a nífẹ̀ẹ́ láti máa gbọ́ orin àpàlà. Àpàlà. Àpàlà dùn lọ́pọ̀lọpọ̀, àpàlà dùn o.

Mo nífẹ láti má ṣe oúnjẹ tó pọ̀ bí ìrẹsì, òhun ni mo fẹ́ràn jù láti má se. Ìrẹsì dá lọ́pọ̀lọpọ̀, mo sì fẹ́ràn rẹ̀ bákan ná.

Mi ò ní àgbàlá ojò. Mi ò tilẹ̀ mọ ǹkan tí à ń pè ní àgbàlá ojò. Mi ò mọ bó ṣe ẹ. Àgbàlá ojò ṣáájoji sí mi die.

Mo máa ń ṣiṣẹ́ bí i wákàtí mẹ́rin tàbí márùn-ún ní ọjọ́ kan. O sì ń ṣe pẹ̀lú irú iṣẹ́ tí mo bá fẹ́ ṣe. Àwọn iṣẹ́ míràn, wákàtí méjì ti tò mi.

Mo kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ ni won bá ọ̀sẹ̀ kan sẹ́yìn. Mo kọ́ nǹkan tuntun nípa bí a ti ń lo akoko dáradára. Mo kọ́ nǹkan tuntun.

Mi ò féràn rin òkè o. Mi ò féràn rárá torí pé mi ò tẹ féràn òkè rárá áti rárá ni. Ibi tí ó bá ti ga ju mi ò tẹ níìfẹ̀ẹ́ rárá rárá rárá.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti má a dé ní àkókò ní ibi kó ibi kí ibi tó ti mo bá ń lọ boya ibi iṣẹ́ ni o tàbí àwùjọ àwọn ènìyàn tàbí ilé ìjọsìn. Mo má a ń dé bẹ́ẹ̀ ní àkókò.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún tí wọ́n bá ṣe nǹkan tó wú mi lórí, mo máa ń fún wọn ní owó àfikún. Mo máa ń fún wọn ní owó àfikún.

N o máa n wo ojú iboju bíi wákàtí mẹ́ta nínú ọjọ́. Mo ma n wo ojú iboju.

Èmi kan máà ń se ọjọ́ àjọyọ̀ ìbí mi ní ráńpẹ́ ni o. Èmi a fi àwòrán mi sí orí ẹ̀rọ ayélujára, àwọn ènìyàn yóò sì má a sọ pé 'a ku ọjọ́ ìbí, à ku ọjọ́ ìbí.'

Mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Gbogbo oúnjẹ tí ó wà ní àyíká mi àti agbègbè mi ni èmi fẹ́ràn láti jẹ ni mo sì máa ń jẹ. Nítorí náà, mi ò ní ìkórìíra kankan sí oúnjẹ.

Èmi ò kí ń máa pín oúnjẹ mi o. Mi ò nílò láti máa pín oúnjẹ mi. Bí oúnjẹ mi bá ṣe wà bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ kó wà. Mi ò kí ń ṣe oúnjẹ, mi ò kí ń bá wọn ṣe oúnjẹ pínpín rárá àti rárá ni.

Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́ mi nígbà tí mò ń ṣe training kan láìpẹ́. A sì fún mi ní iwé erì, mo sì wọ aṣọ àkayòrí.

Mo máà ń gbọ́ ìró àwọn oníbàárà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní fóònù mi máa ríngì láti mọ nǹkan tí àwọn oníbàárà bá fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn oníbàárà fúnra wọn wọ́n ó sì wà láti wá sọ nǹkan tó fẹ́.

Mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà nítorí pé kí wọ́n lè wà ní ipò tí ó dára fún wọn láti gbe lọ síbi tí mo ti fẹ́ tà àbí láti wà ní ipò tí ó dára fún àwọn oníbàárà láti wá rà. Nítorí náà mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi.

Èmi ò kí má n ṣe ìmúdójúìwọ̀n sọfitíwẹ́ẹ̀ mi o, nítorí pé ọ̀nà mi ò fi bẹ́ẹ̀ gba ibẹ̀. Mi ò kí má n ṣe ìmúdójúìwọ̀n sọfitíwẹ́ẹ̀ mí rárá àti rárá ni.

À, èmi ń lo ẹ̀rọ alágbèéká tecno. Tecno jẹ́ fóònù tí ó dára lọ́pọ̀lọpọ̀, tó ní bátírì tó máa ń pẹ́ kó tó gbẹ́mí mì. Techno ni èmi ń lò.

Mi ma n ṣe àyẹ̀wò ímeèlì mi ní ẹẹkan tàbí ẹẹmeji lọ́sẹ̀. Níwọn ìgbà tí mo bá rí pé ó ti pẹ́ tí mo ti ṣe àyẹ̀wò rẹ̀ gbẹ̀yìn, mo máa lọ yẹ̀wò bóyá mo ti ní ìmeèlì tuntun.

Èmi ò kì í máa fi bẹ́ẹ̀ dáhùn fóònù ní ibi iṣẹ́ o. Èmi ò tì ẹ́ kì í máa tan fóònù mi nítorí pé ó máa ń di iṣẹ́ mi lọ́wọ́. Àwọn ipè tó bá ṣe pàtàkì nìkan ni mo máa ń gbà, tí mo sì máa ń ṣe nígbà tí mo bá wà ní ibi iṣẹ́

Mo ṣì lọ sí ọjà ní àná, àná òde yìí mo ṣì lọ sí ọjà láti lọ ra àwọn nǹkan tí mo nílò fún ọdún tuntun, láti lọ ra àwọn nǹkan jíjẹ àti láti lọ ra àwọn nǹkan fún títà.

Èmi fẹ́ràn èso ápple nítorí pé ó dùn lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn láti máa jẹ ápple ní gbogbo ìgbà. Ó dùn ó sì ń ṣe ara lóore púpọ̀.

Mi ò kí máa ń gbé àpò ẹ̀yìn. Mi ò kí máa ń gbé àpò ẹ̀yìn rárá ati rárá ni. Ọ̀nà mi ò ti gba ibẹ̀ rárá torí náà mi ò kí máa ń gbé àpò ẹ̀yìn.

Ẹn, ojú mi dára lọ́pọ̀lọpọ̀ o. Ojú mi máa ń ríran gére, ó ma ríran dáradára. Ojú mi dára o, ó dára mo sì ń rí ohun gbogbo. Tí ojú mi ò bá tiẹ̀ dára, báwo mo fẹ fẹ́ rí ìwọ̀n tẹ̀kọ síbí?

Mo ṣì kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ ní àná, àná òde o ni, mo ṣì kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ bí mo fẹ́ kí iṣẹ́ mi kó lọ. Mo kọ ọ́ sílẹ̀ kí o lè rọrùn fún mi tí mo bá ń ṣe é àti kí n lè tètè lo àkókò mi dáradára náà.

Wákàtí kan gbákó ni ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gbà. Ó sì máa ń wáyé láàárín wákàtí, wákàtí kan sí ìkejì ọ̀sán, aago kan ọ̀sán sí aago méjì mo máa ń gba ìsinmi oúnjẹ.

Ètò ìdárayá mi, mo máa ń ṣe ètò ìdárayá ní ìgbà sí ìgbà láti wà ní àlàáfíà tó yege. Mo máa ń ṣe ètò ìdárayá láti jẹ́ kí mo tiẹ́ feel relaxed.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ọwọ́ ọ̀tún tí a mọ̀ sí ọwọ́ àlàáfíà òhun ní èmi máa ń lò o láti ṣe àwọn gbogbo iṣẹ́ mi. Láti jẹun, láti mú ǹkan, láti ṣẹ iṣẹ́. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò.

Ọ̀pọ̀lọpọ̀ bàtà lẹ́mi maa ń lò. Mo maa ń lo àwọn bàtà tó dàbí sálù bàtà. Mo maa ń lo bàtà kọnkọṣú tó ń bo ẹsẹ̀ ènìyàn. Mo ní irú bàtà bí méjì sí mẹ́ta tí mo maa ń lò.

Rárá o, mi ò kí n máa di ọjà ààbò tí n bá wà nínú ọkọ̀ o. Mi ò fi bẹ́ẹ̀ rántí ìgbà tí mo ti è dí ọjà ibò nígbà kúgbà tí mo bá n bẹ nínú ọkọ̀.

Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ kò kí máa ń gba mi ní àkókò, kò ju ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ. Kò kí máa ń gba mi ní àkókò, rárá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ló pọ́ jù tó máa ń gba ní ọwọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ nígbà mí, mo máa ń ṣiṣẹ́ tí iṣẹ́ yẹn bá ṣe pàtàkì tí ó sì ṣe fílẹ̀, èmi a máa ṣiṣẹ́ ju ìgbà tó yẹ kí n ṣiṣẹ́ lọ.

Mi ò fi bẹ́ẹ̀ mọ nǹkan tí à ń pè ní ìṣe ìgbóhùnṣe, mi ò fi bẹ́ẹ̀ ní ìbàpàdé àti ìrírí nípa nǹkan tẹ sọ yìí.

Mo máà ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi pẹ̀lú ìfọkànsìn àti ìforíji. Ẹni tí ó bá le ṣiṣẹ́ dáradára ni èmi máa ń fẹ́ láti bá ṣiṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Àṣálẹ́ jẹ́ ìgbà tí mo máa ń sinmi. Nítorínà àṣálẹ́ mi mo máa fi ń sinmi ni. Ó jẹ́ ìgbà tí mo máa lọ sí orí ẹ̀rọ ayélujára láti wo ǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àyíká.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn kan tó nífẹ̀ẹ́ láti máa jí ní kùtùkùtù òwúrọ̀ láàárín aago márùn-ún àárọ̀ sí mẹ́fà òwúrọ̀. Mo nífẹ̀ẹ́ láti máa jí ní kùtùkùtù torí eléyìí ti jẹ́ nǹkan tí mo ti ń ṣe láti ìgbà kékeré mi.

A, mi ò ní orúkọ ìnagijẹ̀ o. Mi ò ní orúkọ ìnagijẹ̀ kankan tí mo ti ẹ̀ mọ̀. Èmi ò kò mọ̀ bóyá àwọn òbí mi sọ mí ní orúkọ yìí nítorí pé wọ́n ò tí sọ fún mi. Wọn ò tí sọ ní etí ìgbọ́ mi.

Mo mà ń fọ eyín mi ní ẹ̀mèjì ní ojúmọ́, mà á fọ eyín mi ní àárọ̀ tí mo bá jí kí emi tó jẹun, mo sì máa fọ eyín mi ní àṣálẹ̀ kí n tó lọ sùn lẹ́yìn tí mo bá jẹun tán.

Mo máa ń lo ẹ̀rọ, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera, mo máa ń lò o dáradára fún àgọ́ ara mi, kí ara mi kí ó le le láti ìgbà dé ìgbà. Mo máa ń lo ẹ̀rọ ìlera.

Bẹ́ẹ̀ni, èmi mọ ìtumọ̀ orúkọ mi o. Nítorí pé orúkọ mi jẹ́ orúkọ tí, tí ẹnikẹ́ni bá gbọ́, tí yóò mọ ìtumọ̀ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Agaga, papa’ájú lọ, ẹni tí ó bá jẹ́ ó gbọ́ èdè tí mo ń sọ, ó mọ ìtumọ̀ orúkọ mi. Àánú ni orúkọ mi.

Mo ma n ṣe ìmọ́tótó ilé mi ní òwúrọ̀. Kótó dí pé mo jáde lọ sí ibi iṣẹ́ mo ma n ṣe ìmọ́tótó ilé mi. Tí ó bá si di wíkẹ́ẹ̀ndì ní òpin ọ̀sẹ̀, mo ma n ṣe ìmọ́tótó tí ó pọ̀.

Ẹ̀, èmi máa ń fẹ́ mo máa na ara díẹ̀ kó tó di pé mo lọ sùn. Mo máa relax, mo máa fẹ̀yìntì kó tó dẹ di pé mo lọ sùn. Pápá tá à. Èmi máa le gbàdúrà, kí ń dè wò ó bí ọjọ́ mi ṣe lọ.

Bẹ́ẹ̀ni, mo ti jẹun nínú ọkọ̀ mi rí ṣùgbọ́n kò kín ṣe gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kan kan bóyá nígbàtí mo bá kánjú láti lọ dé ibì kan tí mi ò dè rí ààyè láti jẹun nínú ilé, mo máà ń jẹun nínú ọkọ̀ mi.

Owó tí mò ń gbà kò dára tó, kò dára tó, rárá àti rárá ni. Ṣùgbọ́n mo ní ìrètí pé bí ọjọ́ ṣe ń lọ, yóò gbé pẹ́ri sí i, yóò pọ̀ sí i. Nítorí náà, kò tíì dára tó báyìí.

Ní ẹ̀ẹ̀kan kan ni mo máa ń lo ọ̀pá ìfàmúrá nígbà tí mo bá mú ohun mímu, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà mi ò kí máa ń lo.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí mo máa ń lò láti lọ ibiṣẹ́

Mo má n ṣe ìpè òní fídíò dára dára láti bá àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ mi sọ̀rọ̀ kí èmi sì má a rí ojú wọn géèrè. Mo má n ṣe ìpè òní fídíò.

Mo máa ń wo àwọn ètò tẹlifísàn o. Àwọn ètò tó ń fúnni ni ọgbọ́n àti òye. Àwọn ètò tó máa ń jẹ́ kí èèyàn mọ àwọn ohun tó ń lọ ní agbègbè rẹ̀. Iru àwọn ètò yìí lè mi máa ń wo lórí tẹlifísàn.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Èmi tiẹ̀ sì lọ sí òde kan ní ìjẹta ní ọjọ́ méjì sẹ́yìn mo sì lọ sí òde, òde ìgbéyàwó kan. Nítorí náà mo máa ń lọ òde dáradára.

Èmi ò jẹ́ ẹni kan tó fẹ́ràn fìlà. Lẹ́yìn pé kí n wọ̀ sí orí aṣọ ìbílẹ̀, mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ fìlà lọ títí. Ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń wọ fìlà.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn kí àwọn ènìyàn kí wọ́n lè gbọ́ mi dáradára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ̀rọ̀. Ó rọ̀ mí lọ́wọ́ láti jẹ́ kí ohùn mi kí ó lè de ibi tí ó jìnnà kí gbogbo ènìyàn kọ́ sì lè gbọ́ dáradára.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára níwọ̀n ìgbàkúgbà tí mo bá wẹ tán. Ó dára láti máa lo ìpara nítorí pé yóò mú ara dán, yóò sì jẹ́ kí ara mi kí ó wà lála fìyà, kò sì ní jẹ́ kí àwọn kòkòrò kó wo ara mi.

Mo máa ń fọ ọkọ̀ mi ní owurọ ko to dipe mo bọọta. Mo máa ń fọ ọkọ̀ mi ní àárọ̀ ní òwúrọ̀ kin to bọsi ita. Ìgbà mìíràn dẹ̀kẹ̀ẹ̀rẹ̀, ó lè jẹ́ ọ̀sán tí mi ò bá bọ́ ta, mo máa fọ kín lè lòó ní ọjọ́ kejì.

Mo máa ń ṣe ìdúnadúrà pẹ̀lú àwọn tó ń bá mi rajà. Ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà, ó le jẹ́ a jọ máa máa sọ̀rọ̀ nípa iye nǹkan tí mo fẹ́ tà àbí tí mo fẹ́ rà, a máa máa sọ̀rọ̀ dí ìgbà tí ó bá tẹ́ mi lọ́rùn.

Àwọn ohun èlò tí ó ṣe pàtàkì níbi iṣẹ́ mi, àwọn ni àwọn ẹ̀rọ tí a fi ń ṣe iṣẹ́, ẹ̀rọ tí a fi ń ṣe òògùn tí àwọn ènìyàn máa ń lò, àwọn ẹ̀rọ tí ó máa ń jẹ́ kí ọ́ máa ń sọ òògùn di tábílẹ́ẹ̀tì, àwọn equipment àwọn ló ṣe pàtàkì.

Máa ń ra àwọn nǹkan ní ọjà, ọjà tí àwọn ènìyàn tí ń ra ọjà tí àwọn ènìyàn máa gbé wá láti ta tàbí supermarket tàbí àwọn store tí a máa ń fi nǹkan pamọ́ sí. Àwọn ibi ì l'èmi tí ń ra.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá torípé mo jẹ́ ọ̀kan lára àwọn tó ń se eré ìdárayá náà. Nítorínà mo ní ìforúkọsílẹ̀ amọ̀ mi níbẹ̀ dáradára.

Má ṣe tó àwọn iṣẹ́ àkànṣe nípa jíjókòó láti kọ àwọn nǹkan tí mo fẹ́ ṣe sílẹ̀ kó tó di pé mo bẹ̀rẹ̀ rárá. Mo má n ní ìgbà kan tí mo má n yà sọ́tọ̀ láti ṣe, láti kọ sílẹ̀. Stop now.

Rárá o, èmi ò kí n máa n wọ ìborùn nítorí pé èmi kò kín ń ṣe obìnrin, ọkùnrin ni mí, nítorí náà mi ò kí n máa wọ, mi ò kí n máa wọ ìborùn. Àwọn obìnrin ni wọ́n máa ń wọ ìborùn, ọkùnrin ni èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí.

Ah! Mo máa ń ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ láti ti pé mo táyọ ju àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi lọ. Mo máa ń farabalẹ̀ láti ṣe gbogbo iṣẹ́ tèmi, mo sì máa ń jẹ́ kí nǹkan tí bá ń ṣe kó yàtọ̀. Mo máa ń ṣe ní ọ̀nà ọ̀tọ̀ tí ó yàtọ̀ sí àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi.

Rárá, èmi ò kí máa ń jẹ gọ́ọ̀mù. Mi ò, mi ò ní ìfẹ́ láti sí jíjẹ gọ́ọ̀mù rárá àti rárá nu. Ó jẹ́ nǹkan tí mi ò nífẹ̀ẹ́ sí rárá.

Bẹ́ẹ̀ni mo máa ń sìn ǹkan ọ̀sìn. Mo máa ń sìn ẹranko ọ̀sìn bí i ewújù, bí i ehoro, mo ti ẹ̀ máa ń sìn ẹja àrò dáradára.

Irú ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn, mo fẹ́ràn ẹ̀bùn ago ọwọ́, ago tí ènìyàn máa ń wọ̀ sí ọwọ́. Mo fẹ́ràn láti máa fi fún àwọn ènìyàn. Mo nífẹ̀ẹ́ ẹ̀bùn ago ọwọ́ lọ́pọ̀lọpọ̀.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Friday, nítorí pé ó jẹ́ òpin ọ̀sẹ̀. Ó jẹ́ ìgbà tí mo má a mọ̀ pé màá sinmi kúrò ní gbogbo iṣẹ́ tí mo ti ṣe ní ọ̀sẹ̀. Ọjọ́ Friday jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni mo máà ń jẹ oúnjẹ tí ó kù lẹ́ẹ̀kan kan. Kò kì ń ṣe gbogbo ìgbà o. Ni àwọn ìgbà míràn mo máa ń fẹ́ láti jẹ oúnjẹ tí a ṣẹ̀ṣẹ̀ sè, ṣùgbọ́n ní àwọn ìgbà míràn mo máà ń jẹ oúnjẹ tí ó kù.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Mo máa ń kọ ìròyìn bí a nínú ìpàdé tí a ṣe ní ibi iṣẹ́ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀. Èmi a máa kọ ìròyìn sílẹ̀ bí ó ṣe lọ, ohun ti a ṣe níbẹ̀ àti ohun ti a fẹ́ ṣe.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Káàdì ní ibi iṣẹ́ mi. A mọ̀ sí káàdì ìdánimọ̀ pé mo jẹ́ ara ibi iṣẹ́ náà. Káàdì ọ jẹ́ káàdì pélébé tí a fi fún mi láti jẹ́ kí n mọ̀ pé mo jẹ́ ara ibi iṣẹ́

Mo ma ń lo àkókò mi dáradára ní àwọn ìgbà tí mo bá wà nínú ilà. Àwọn ìgbà tí mo bá wà nínú ilà, mà ń lo àkókò dáradára láti jẹ́ pé mo parí ohun kan tí mo fẹ́ ṣe, láti má jẹ́ kí àkókò ṣòfò.

Mi ò kí má ń se ohunkóhun níwọ̀n ìgbà tí mo bá ń sùn. Mi ò kí má a ń se ohunkóhun, màá wà, mò kan ma n ri dájú pé ara mi balẹ̀ dáradára.

Bẹ́ẹ̀ni, mo nífẹẹ láti máa wọ ago ọwọ́ nítorí pé ó dára lọ́pọ̀lọpọ̀, ó máa ń bu ẹwà kún ènìyàn, ó sì máa ń jẹ́ kí ènìyàn mọ̀ àkókò ní gbogbo ìgbà. Mo nífẹẹ láti máa wọ agogo ọwọ́.

Bẹ́ẹ̀ni, ẹ̀rọ WiFi mi ó yára tó, ó yára tó. Ó jẹ́ ẹ̀rọ WiFi tó ní kọ́nẹksán tó lágbára díẹ̀ ó sì yára tó fún ohun gbogbo tí mo bá n ṣe.

Mo fẹ́ràn láti máa jiyàn díẹ̀, díẹ̀, ko n ṣe lọ́pọ̀lọpọ̀ díẹ̀ ni, nítorí pé mo máa ń fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n mọ ohun tí mò ń gbìyànjú àti sọ, àti ohun tí mò ń gbìyànjú láti jẹ́ kí wọ́n mọ̀

Tí ẹ le ká ìgbà tí mo máa ń wo ojú àwòrán ní ojoojúmọ́, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń wò tí mo bá ti nílò láti wò àti tí mo bá ti fẹ́ wò àwọn ìgbà yìí ni mo máa ń wò. Mi ò ní ìgbà kan tó jẹ́ pé mo máa ń wò.

Bẹ́ẹ̀ni mo ní ètò ààbò kọ̀ǹpútà fún kọ̀ǹpútà mi torí pé kó má lọ kó váírọ̀sì. Mo ní ètò ààbò kọ̀ǹpútà lórí kọ̀ǹpútà mi kó má lọ kó váírọ̀sì.

Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn nígbà tí mo bá ń sun. Mo máa ń rọrùn kí n bá ń sun, nítorí pé ó máa ń jẹ́ kí oòrùn náà kó, kó wà dáradára fún mi. Nítorí náà mo máa ń rọrùn.

Ah! O ti pẹ́ tí mo kẹ́yìn láti sọkún, èmi ò tí è lè rántí. Ti mo ti sọkún gbẹ́yìn, o ti pẹ́, o ti pẹ́ ti tó ọdún mélòó sẹ́yìn. Bo ya nígbà tí mo, tí mo pàdánù olólùfẹ́, ni mo sọkún gbẹ́yìn.

Mo máa ń kí àwọn ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Ènìyàn tí ó bá jù mí lọ èmi a máa kí pẹ̀lú ìtẹríba, ṣùgbọ́n ènìyàn tí a bá jọ jẹ́ ṣàwàwú, tí a bá jọ wà nínú ẹgbẹ́, mo a máa kí wọn bí a ṣe ń kí gbogbo ènìyàn.

Mo máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò, mo máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò pẹ̀lú kíkó gbogbo àwọn ǹkan tí mo nílò. Bẹ́ẹ̀ni, kíkó gbogbo àwọn ǹkan tí mo nílò láti sì tọ́ síkasíka nígbà tí mo bá dé ibi tí mò ń rìn.

Mo máa se ìgbéjáde níbè isé mi o mo máa se ìgbéjáde dáradára. Ni ìgbà sí ìgbà, ó lè jẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí lóṣùọ́ṣù. Ni a máa se ni èmi máa se ìgbéjáde níbè isé mo máa se lópòlópò.

Ẹbí mi, a máa ṣe àṣà tí gbogbo ènìyàn máa ń ṣe. A kò ní àṣà kan pàtó tí ó yàtọ̀ sí ti gbogbo ènìyàn. Àṣà tí àwọn ènìyàn máa ń ṣe ni a máa ń ṣe. Àwọn àṣà tó jẹ́ ti Yorùbá, tí ó jẹ́ ìlànà àti ètò Yorùbá ni a máa ń ṣe.

Mi ò kí ń má n wọ ìbọ̀wọ́ ọ. Mi ò kí má n wọ ìbọ̀wọ́ rárá àti rárá ni. Mi ò kí má wọ ìbọ̀wọ́, booya n tórí ní òtún, àfi ìgbà tí otutu bá wà, tàbí mo fẹ́ ṣe nǹkan tó nílò kí n wọ ìbọ̀wọ́.

Mo ti ṣìná rí lẹ́ẹ̀kan tàbí èèmejì. Mo ti ṣìná rí. Mò ń lọ sí ìlú o mìíràn mi ò sì mọ ibẹ̀ yẹn rí. So, mo ṣìná ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ènìyàn, mo padà jà sí ibi tí mo ń lọ.

Mi ò fi bẹ́ẹ̀, ìbéèrè yii o fi bẹ́ẹ̀ yemi ó. Báwo ni mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi? Mi ò fi bẹ́ẹ̀ kì, mi ò ṣe, emi ò fi bẹ́ẹ̀ pàrọ̀ ọkàn mi o.

Èmi a ma kojú àsìkò ìparí iṣẹ́ pẹ̀lú, pẹ̀lú gbogbo agbára tí mo bá ní torí pé ó jẹ́ àkókò tí a nílò láti tètè parí iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní ìfẹ́ láti máa ṣí fèrèsé ọkọ́ mi torí kí atẹ́gùn lè máa wọlé dáradára. Mo nílò láti máa ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ni, mo ní ìfẹ́ rẹ̀

Mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo rìn pẹ̀lú rẹ̀ ní ìgbà tí mò ń lọ sí ìlú òdì kejì tí kò fi bẹ́ẹ̀ jìnnà sí ìlú tí mo wà. Ó jẹ́ ìrírí tí mo nífẹ̀ẹ́ dáradára.

Bẹ́ẹ̀ni, wọ́n ma ń fu wa ní coffee níbi iṣẹ́ wa ní àárọ̀. Níbi agogo mẹ́jọ sí agogo mẹ́sàn án ní òwúrọ̀ ló ma ń fún wa ní coffee níbi iṣẹ́ kó tó di pé iṣẹ́ bẹ̀rẹ̀ sí gbomi.

Rárá o, èmi kò mọ àmì ìràwọ̀ mi o. Mi ò tí ẹ ti ṣe ìgbìyànjú láti mọ̀. Mi ò mọ àmì ìràwọ̀ mi rárá.

Mo maa ń tọ́jú eèkanná mi dáradára. Ní gbogbo òpin ọ̀sẹ̀, èmi a máa gé èkanná mi. Èmi ò sì ní fẹ́ kí ìdọ̀tí kankan kó wà nínú eèkanná mi. Mo sì ma máa gé tí ó bá ti yọ sókè díẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo àwọn, máa ń ṣe àtúnlo àwọn nǹkan nígbà mìíràn, àwọn nǹkan tó bá nílò àtúnlo. Mo máa ń lò ó torí mi ò fẹ́ kí àwọn nǹkan kí ó máa ṣòfò kó máa ṣe gbé níbikíbi tí èmi bá wà. Torí náà mo máa ń ṣe àtúnlo.

Ìgbádùn mi, à, ó jẹ́ ohun tí mo fẹ́ràn. Mo nífẹẹ láti máa wo bọ́ọ̀lù, mo nífẹẹ láti máa gbá bọ́ọ̀lù, mo sì nífẹẹ láti máa bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ̀rọ̀, láti máa fi ọ̀rọ̀-òkòwò jomi torí ọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn, mo sì nífẹẹ láti máa wà pẹ̀lú àwọn olólùfẹ́ mi.

Èmi máa fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ tètè. Ó jẹ́ ẹ̀fọ́ ti ó ní àwọ̀ ewé, ó jẹ́ ẹ̀fọ́ tí ó dùn púpọ̀. Mo nífẹ̀ẹ́ láti máa jẹ ẹ̀fọ́ tètè, tètè ni mo fẹ́ràn láti.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́ dáradára. Èmi ti mọ bí a ṣe ń gun kẹ̀kẹ́ láti ìgbà kékeré, nítorí náà mo máa ń gun kẹ̀kẹ́ púpọ̀. Mo fẹ́ran rẹ̀ mo sì mọ dáradára.

Mi ò tíì lé ènìyàn kankan kúrò níbi iṣẹ́ o. Mi ò tíì, mi ò tíì ṣe láti lé ènìyàn kúrò níbi iṣẹ́ lẹ́ẹ̀kan rí. Nítorí pé kò tí ì sí ẹni tí ó ṣe nǹkan tí ó máa mú mi lée kúrò níbi iṣẹ́.

Mo ma n ṣe eré ìdání. Ẹ̀kọńkan, ní ẹ̀kọńkan ni mo ma n ṣe eré ìdání, ko kí n ṣe gbogbo ìgbá o. Ẹ̀kọńkan ni mo ma n ṣe torí jé pé o jé eré to ma n jẹ́ kí n lè hu ara mi.

Ìlànà ìpolówó mi, ó jẹ́ ọ̀nà kan tí mo máa fi ń kàn sí àwọn alábàárà mi, oníbàárà mi. Mo sì máa ń jẹ́ kó jẹ́ ọ̀nà tí ó jẹ́ ìtẹ́wọ́gbà fún gbogbo ènìyàn.

Mo máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé mi nípa láti mọ àkókò láti sinmi, láti mọ àkókò láti jẹ ìgbádùn, láti ṣiṣẹ́ nípa mí mọ àkókò láti máa ṣiṣẹ́ ju bí ó ṣe yẹ lọ.

Mo ma ń nu ara mi nítorí pó da púpọ̀ fún ago ara mi láti wà ní àlàáfíà pípé. Mo ma ń nu ara ní ìgbà de ìgbà. Mo ma ń nu ara mi kí ara mi ki ó lè wà ní àlàáfíà.

Èmi a máa tọrọ àforíjì pẹ̀lú ìrẹ̀lẹ̀ ọkàn. Má a tọrọ àforíjì nípa bíbẹ ẹni tí mo ṣẹ̀, mo sì máa fún ní ìdánilójú pé irú rẹ̀ ko ni wa si kò ní wá yé mọ́.

Mo ma n rántí àwọn àdéhùn mi nípa ṣíṣẹ ti àláàmù tí yóò ràn mí létí nígbà tí àdéhùn náà ti ó bá ti tó. Nígbà tí àkókò àdéhùn náà bá tó, màá má ṣẹ́ẹ̀tì àláàmù aago tí yóò ràn mí létí pé otí tó o.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ níbi iṣẹ́ pẹ̀lú ọkàn kan lájọ́ máa fi ṣe iṣẹ́. A máa ń ṣiṣẹ́ pẹ̀lú ọkàn kan kí a lè rí ìdájú.